Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Amọ̀ kì í ṣe gbogbo ènìyàn ló mọ̀ mí sí orúkọ náà. Àwọn tó bá sún mọ́ mi pẹ́kípẹ́kí nìkan ni mo máa ń sọ orúkọ náà fún.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Mo máa ń fi sí ọkàn, mo ma rii pé mi ò ní gbàgbé nǹkan tí mo ti mo ṣe ládèéhun, tí mo bá lè rí i pé ó jẹ́ nǹkan tí mi ò ní rántí kíákíá mo máa kọ́ ka ile.

Ṣé o fẹ́ràn lọ sí ilé isenbaye. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsènbáyé àmó mi ò tí ì lọ ní ọ̀pọ̀, ọ̀pọ̀ ìgbà. Ẹ̀ẹ̀kan kan tí n ba r'áyè mo máa ń lọ. But o ti wá pẹ́ tí mo ti lọ gbẹ̀yìn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo máa rí wípé, mi ò yára láti bínú. Tobá jẹ pé ẹgbẹ́ mi ló ń fún mi ní wàhálà níbi iṣẹ́, mi ò ní yára láti bínú. Maa make sure pé mo, mo ṣe sùúrù láti kojú ìṣòro náà.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù December gidi gan. Nítorí pé, nítorí ọdún Kérésìmesì, ìyẹn Christmas àti ọjọ́ ìbí ọmọ mi. Bẹ́ẹ̀ ni December ló bo sí.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Láti mú èrò tuntun wá, èrò tó máa jẹ́ oun tó, tó ní iyì, mo máa ríi pé mo, mo kúrò ní ibi tí ò ní jẹ́ kín wa creative. Tí ò ní jẹ́ kí ìrònú mi kó dán, kó lọ ní lẹ́sọ̀lẹ́sọ̀.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ sára, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo, mo máa ń lo oríṣiríṣi òórùn fún ohun ọ̀ṣọ́, mo sì máa ń lo oríṣiríṣi color iyẹn.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Mi ò kí ń ṣe ìtọ́jú àwọn ọjà, mo kàn máa ń lọ sọ́jà láti ra ohun tí mo bá nílò. Mi o n se itọju awọn ọja. Àwọn tó máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, bóyá àwọn tó máa ń tajà ń bẹ àbí àwọn tí ìjọba bá ti ní kó máa ṣe ìtọ́jú rẹ̀.

Kí ni o má n ṣe tí o bá nígbà tí o bá n dúró dè nǹkan? Mo má n mo má n boya kí n kàwé or tàbí kí n kí n máa wo eré orí ìtàgé.

Ṣé o ní àwòrán lára? Mi ò ní àwòrán lára. Ehn, gẹ́gẹ́ bí mo ṣe tí ọ̀rọ̀ yii ìbèẹrè yìí ṣe yẹ mí sí. Ṣé àwòrán yẹn bí tattoo? Tí ó bá jẹ pé tattoo ni mi ò ní àwòrán lára.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkan rẹ? Bí mo ṣe máa ń pàrọ̀ ọkan mi? Hhm, mo máa ń wo ìgbà mí mo lè wo, nkan tọ pé ní motivational, motivational, hmm, ehm, àbí kín ka ìwé tàbí kín ṣe àwọn tó máa ń gbé ọkan mi sókè, tí ó le jẹ́ kí.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe oníbàárà tuntun tí bá fẹ́ ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tàbí lórí sóciál míḍíà. Mo máa ń pe, tí bá ti rí pé nǹkan tí wọ́n ní ó jẹ́ ohun tó, tí ò wọ́n tó sì rí i jẹ ohun tí mo nílò bẹ́ẹ̀ni.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, àwọn ó jẹ, number, àkọ́kọ́ jẹ́ web design. Elekeji, web design àti graphic design. Mo nífẹ̀ẹ́ àwọn méjèèjì. Then, elekeji jẹ́, ehn, mo fẹ́ kọ́ bí wọ́n ṣe.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn kí máa wọ ìbọ̀sẹ̀ tó máa ń kéré níbi orúnkún yẹn, tí wọ́n náà máa ń pè ní anklet socks or something like that. Orúnkún ló máa ń dúró síkokò ń gùn jù, ìyẹn tí n bá fẹ́ wọ sneakers. Àmọ́ tí má fẹ́ jáde nínú òtútù, mo máa níì, mo máa nífẹ̀ẹ́ láti wọ èyí tó gùn dé ibi ìtàn.

Ṣé o ti sìnà rí? Béèni, mo ti sìnà rí. Ọjọ́ náà mò ń, mò ń lọ sí ilé Ẹ̀gbọ́n mi ni, àmọ́ ọ̀nà yẹn dàrú mọ́ mi lójú. So ó pẹ́ kí n tó rí ilé wọn. Mo para para para fọ̀ fún wọn, fún bí wákàtí kan kí ó tó di pé mo rí ilé náà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni o, mo máa ń wò ó dáadáa. Mo nífẹ̀ẹ́ láti máa wò ó dáadáa. Kò sí ìgbà, kò sọ́jọ́ tí mo kì í wo ètò lórí tẹlifísàn. Mo ti ẹ̀ máa ń wo news pápá, àti oríṣiríṣi soap opera.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Àá rárá o, mo nífẹ̀ẹ́ ẹran gidi gan. Mo máa ń jẹ ẹran. Kò sí, ó jẹ́ oúnjẹ tó wà tó fún eyàn ní protein, só mo máa ń jẹ ẹran dáadáa. Mo jẹ ẹja, mo jẹ gbogbo ẹ̀.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Ó máa ń rọrùn fún mi. Mo máa ń rọrùn sùn, tí bá ti fẹ́ sùn báyìí. Máa ti jíjú tí mò ń kọrin like bí i wákàtí, ìṣẹ́jú mélòó kan. Mo máa rọrùn sùn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àṣà wo lẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi jẹ́, Christian tòótọ́. Wọ́n nífẹ̀ láti máa lọ sí ilé ìjọsìn ní gbogbo ìgbà. Wọ́n nífẹ̀ láti máa ṣe dáadáa sí ọmọlàkejì.

Wákàtí mélòó ni o máà ń wọ ojú ìbòjú lójoójúmọ́? Mi o kì í wọ̀ ní gbogbo ìgbà nitorípé mi o kì í jáde lọ́pọ̀ ìgbà. Gbogbo 90, 80% ìṣe tí mo máa ń ṣe inù ilé ni. Tí n ba dẹ̀ jáde náà mi o kì í wo ìbòjú, yala ki n lo face cap.

Ṣé o ní nọ́mbà oríle? Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀. Kò s'ẹ́ni tí ò ní nọ́mbà orílẹ̀. Mo ní nọ́mbà oríle, yes.

Ṣé o máa ń fi tùràrí? Tùràrí, tùràrí pe oríṣi but the local one èyí tó jẹ́ ẹ̀m eyi tí a máa ń ṣe lọ́dọ̀ wa ni locally made. Mi ò kí ń fi tùràrí yẹn.

Ṣé o máa ń mu òògùn lójoójúmọ́? Irọ́ mi ò kí ń mu òògùn lójoójúmọ́. Ẹ̀kọ̀kan tí ó bá fẹ́ rẹ̀ mí díẹ̀ ni mo máa ń mu òògùn tí pharmacist tàbí doctor bá ti tó bá ti kọ fún mi tó prescribe fún mi.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jẹ? Bẹ́ẹ̀ni, ẹ́ bọ̀ kí í ṣe gbogbo ìgbà náà o, but aà! Mo máa ń dárí àwọn èèyàn ji, mo máa ń dárí jí àwọn èèyàn but kì í ṣe gbogbo ìgbà tí wọ́n bá ṣẹ̀ mí náà ló máa ń rọrùn láti dárí jẹ. Àmọ́ mo máa ń, mo máa ń try.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí ó jẹ́ ohun tó ṣe pàtàkì, mo máa ń tọ́jú wọn dáadáa ni oní drawer tí mo máa ń k-- ko wọ̀n sí tó jẹ pé kò sí ńǹkankan tó lè ṣe wọ́n n bẹ̀.

Ìgbà mélòó ni o má n lo fóònù rẹ lójojúmọ́? Mo má n lo fóònù mi ní gbogbo ìgbà nítorí pé iṣẹ́ mi ori fóònù mi ló wà. So gbogbo ìgbà ni mo má n lò ó. Fún bí i wákàtí bí i mẹ́wàá sí méjìlá ni mo má n fi lo fóònù mi lójojúmọ́.

Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ń lò, orúkọ rẹ̀ jẹ́ ehm, HP. HP ni kọ̀mpútà tí mo ń lò. Ehm, Intel i-- iCore 5 or something, but i don't remember.

Giga tó ga tó? Mó ga tó ẹsẹ̀ márùn-ún, sí, that's five foot four inches. Ẹ̀sẹ̀ márùn-ún ati inches mẹ́rin.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi? O jẹ́ oun tó mú inu mí dùn, its Mo máa ń make sure láti máa tackle ìṣòro, máa.

Ṣé o máa ń pa owó pamọ́? Ṣé o máa ń fi owó pamọ́? Mo má ń fi owó pamọ́. Mo ní bí i app méjì tí mo fi fi owó pamọ́ lórí fóònù mi. Ó rọ̀ mí lọ́rùn tóri o wa very easy.

Kí ni adùn tí o féràn nínú ice cream? Mo féràn adùn chocolate àti vanilla. Àwọn méjèèjì ni mo féràn gidi gan. Wọ́n jẹ́ favourite mi.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Báwo ni o ṣe máa ń gba ìyìn? Mo máa ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá yìn mí náà ni. Màá dúpẹ́, tí ènìyàn bá ti yìn mi tan fun mi ní compliment, màá ṣe ẹ ṣe gan an, ẹ ṣé o.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Irú bàtà tí n bá wọ̀ o depend lórí ibi tí n bá lọ. Tí n bá wà ní tòsí ilé, mo máa ń like lati máa wọ, uh, flip flops tàbí crocs. Tí máa ń lọ sóde, mo ma wọ boya kì ń wọ sneakers àbí flats tàbí heels. O depend lórí òde tí mo bá ń lọ.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹnkan? Mo máa ń gbìyànjú láti ṣe ètò ǹnkan àmọ́ half the time mi ò kí ń follow some of the ǹnkan mi tí n bà ń ṣe ètò rẹ̀ like o maa n ó máa ń lè fún mi láti tẹ̀lé ohun tí n bà ṣe ètò nígbà mí, so yeah.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń ṣe ìtọ́jú ara mi, mo máa ń wẹ̀ déédé, màá fọ ẹnu, màá tọ́jú irun mi, èékánná mi, tẹ̀wo àti tẹ́ṣẹ̀, ó máa wà, ó wà cleaned up and trimmed. Eh, mo máa make sure pé o, ara, aṣọ mi, ataara mi, ó run dáadáa, i smell good.

Mo fẹ́ràn-- ṣe o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn méjèèjì. Ehn, mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ torí atẹ́gùn yẹn ó máa, ó máa tutù lára, kò tí ì sí òórùn tó máa ma tàyàn, tó máa ma tàyàn lára. Ìrọ̀lẹ́ náà òórùn ti lọ. So atẹ́gùn yẹn náà ó tutù mọ́, ó máa tutù lára ó wà, ó wa enjoy ẹ, gbádùn ẹ̀

Báwo ni o ṣe má n ṣètò àwọn ímeèlì rẹ? Mi ò kó sí ètò rẹpẹtẹ lórí ímeèlì mi, màá ti ka, màá ní tí bàá n retí ímeèlì tó important màá ti má a ṣọ, màá ti rí tí mo kà nǹkan tí mo fẹ́ kà mbe tí mo ṣe nǹkan tó yẹ kí n ṣe, kò jù bẹ́ẹ̀ lọ.

Kí ni o máa ń ṣe ní, kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àṣálẹ́, mo máa ń, mo máa ń lo ìgbà náà fún, ẹ, ọmọ mi, èmi àti ọmọ mi a máa ṣeré, a máa ṣe hóme work e, tàbí kí a máa dáná.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo, mo máa ń lọ sí supermarket tàbí ọjà, local ọjà, local market, tàbí kí n order lórí internet, kí n ra nǹkan lórí internet. Ó ó depend lórí nǹkan tí mo bá fẹ́ rà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Máa ṣe ètò bí iṣẹ́ ọjọ́ kejì ṣe máa lọ. Tí mi bá tie ṣe gbogbo e tan máa ti ẹ ṣe díẹ̀ nu e, màá dẹ́ẹ̀ parí gbogbo iṣẹ́ tó ọjọ́, ọjọ́ yẹn, màá make sure pé mo parí ẹ̀ dáadáa.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Rárá mi kì í sábà jẹ oúnjẹ tó kù, àmọ́ tó bá jẹ pé kò sí option mi, tí ebi bá fipá mi dáadáa, tí ebi bá pa mí dáadáa, màá jẹ oúnjẹ tó kù. Ìyẹn ó tún wá jẹ́ ó depend lori ẹni tó jẹ kù. Tó bá jẹ pe omọ̀ mí ni màá jẹ, tàbí àbúrò mi.

Data tí ó máa ń lò lówó ṣe pọ̀ tó ló sọ́ọ̀sì, ó máa ń pò, torí gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe tí mo fi ń pa owó orí fóònù náà ló wà, só mo máa ń lo data gidi gan.

Ṣé o jẹ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù torí mo nílò láti dáná kí n tọ́jú ọmọ mi kí ó wẹ̀ fún, torí mo máa mú lọ school, o ń lọ school, só mo ma mú lọ sí school.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́, mo máa ń fi sí inú báàgì mi, inú báàgì mi ni mo máa ń fi sí. Tí àbúrò mi wà wá bí family member mi bá jáde tí òun mú kọ́kọ́rọ́ ti ẹ̀ dá ní, mọ lè wá fi pamọ́ síbí kan. But láì ṣe yẹn, mo máa fi kọ́kọ́rọ́ mi sì inú báàgì.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti ma kọrin. Ó máa ń mú inú mi dùn. Ó ń máa n Ó máa ń reduce stress lára mi. Mo fẹ́ràn orin kíkọ. Mo dẹ̀ẹ́ fẹ́ràn láti máa gbó orin.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí n bá ń jẹun. Mi ò kí ń, mi ò kí ń da oúnjẹ sílẹ̀, mi ò kí ń sọ̀rọ̀ tí mbá jẹun, mi ò dẹ́ kí ń, mi ò kí ń lo.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Mo ma ń wọ aṣọ ìfisùn, iyen pajamas. Mo ma ń wọ, ìgbà mí tóorú bá mú mi ò kí ń wọ aṣọ sùn, màá sùn bẹ́ láì wọ aṣọ. Àmọ́ nígbà òtútù a máa wọ swẹ́tà a máa wọ gbogbo ẹ̀ lọ sùn.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lori ẹ̀rọ ìgbésókè? Mi ro pé okay mo ti lò ó rí nígbà tí few times. Mo ti lò ó ní ìgbà tí ó pọ̀ rí, amọ́ mi ò ti ń lò ó ní recent times. Ní year yìí tàbí oṣù díẹ̀ sẹ́yìn, mi ò lò ó.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? A, ìgbà tí mo lọ dégbẹ́-- tí mo lọ rí dókítà gbẹ̀yìn, ìyẹn á jẹ́ bí oṣù bii mẹ́, mẹ́fa sí mẹ́jọ sẹ́yìn. Ìgbà tí mo ní wa-- tí ojú mi ń fún mi ní wàhálà díẹ̀. So mo ní conjun, conjunctivitis or something like that, eye infection. Ìgbẹ́yìn ni mo lọ sí ọ̀dọ̀ dókítà gbẹ̀yìn.